Ọdún tó kọjá ni mo rí dókítà kẹ́yìn. Mi ò tí ì rí dókítà ní ọdún yíì. Ọdún tó kọjá yẹn gan, kí ló ṣẹlẹ̀? Ó jọ pé mo ní malaria. Ó dẹ̀ tú ní ìgbà kan tí inú ń run mí. Ìgbà yẹn mo ti rí dókítà kẹ́yìn. Kò dẹ̀ n ṣe ǹkan tó serious bẹ́yẹn. Mo kàn rí wọn fìrìfìrì. Wọ́n dẹ̀ kọ ogun fún mi, mo dẹ̀ ló. Ara mi dẹ̀ yà.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná, ìrọ̀lẹ́ tàbí alẹ́ ni irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ tàbí alẹ́ torí mo mọ̀ pé ní ìrọ̀lẹ́ mo máa wà ní inú ilé mi lórí bẹ́ẹ̀dì, màá máa sinmi. Ní alẹ́ mo dẹ̀ máa máa sùn. Mo dẹ̀ like orun gan, mo like kí ń máa sùn, mo fẹ́ràn kí ń máa sùn. Oun ni mo ṣe fẹ́ràn ìrọ̀lẹ́ tàbí alẹ́.

A! Bẹ́ẹ̀ni o, o ní ọjọ́ kan tí mo fẹ́ gba shortcut ọ̀nà yẹn. Ìgbà kan ni mo ti gbá rí, èmi àti èèyàn lọ́dẹ́ gbà á. Ó wá di ọjọ́ mìíràn, èmi nìkan ni mo wá gbà á. Mo sì naa o mo lọ́wọ inú ilé onílé kí n tó wá padà lọ sí ibi tí mo ti ń bọ̀. Mo ṣẹ̀ wá retrace ọ̀nà mi kí n tó wá gẹ́tì ẹ. Ọlọ́run gan lọ yọ mí pé mi ò ṣì ná pátápátá tí wọ́n le jí mi gbé. Adúpẹ́ fọ́ lọun.

Ṣé mo máa ń ka ìwé? Mo máa ń ka ìwé lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ mi ò fẹ́ràn kí n máa ka ìwé. Èyí tí mo fẹ́ràn ni kí n máa wo fíìmù. Tí wọ́n bá fi ìwé yẹn ṣe fíìmù, mo ma prefer ẹ̀yin. Ìyẹn máa ń rọrùn fún mi, mi ò kí n rí lè ka ìwé bẹ́ẹ̀ yín. Mo kàn máa ń kaá lẹ̀yọ kọ̀ọ̀kan nígbà kan, ó tiẹ̀ ti pẹ́ gan tí mo ti ka ìwé kẹ́yìn, ó ti se díẹ̀ tí mo ti ka ìwé kẹ́yìn.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù. Bóyá ludo tàbí wot, èmi àti alábàgbépọ̀ mi a ma ń, a ma ń ṣe eré yẹn dáadáa. Eré yẹn ni mo fẹ́ràn jù, ludo tàbí wot tàbí scrabble. Mo tún láì kí scrabble, mo fẹ́ràn scrabble gbọ. Mo ma ń, mo ma ń play scrabble.

Báwo ni mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò o. Ìyẹn túmọ̀ sí pé o bu ọ̀wọ̀ fún ẹni yẹn. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń gba ọwọ́ àwọn ènìyàn. Ìyẹn, ìyẹn fi hàn sign of respect sí ẹni yẹn.

Mo fẹ́ràn ǹkan kí ǹkan tó bá ti jẹ́ ìrọ̀lẹ́, mo fẹ́ràn ìrọ̀lẹ́ gan. Ìrọ̀lẹ́ ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ gaaan. Ǹkan kí ǹkan tó bá ti jẹ́ ìrọ̀lẹ́, mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn ìrọ̀lẹ́ gan.

Rárá o, mi ò fẹ́ràn kí n má ra oúnjẹ ní òpópónà. Àyàfi tí ebi yẹn tó bá ti pa mí gan an ni mo ma ń ra oúnjẹ ní òpópónà. And tí mo bá ti verify oúnjẹ ẹni yẹn lọ́wọ́ àwọn èèyàn pé ṣe ó da, ṣe ó dùn, ṣe bó ṣe ń ṣe, ṣe ó dán, óun ni mo máa ń ra oúnjẹ ní òpópónà. Mi kì í sábà ra oúnjẹ ńta bẹ́yẹn àfi àwọn restaurant ẹhen, àwọn ibeyen ni mo ti máa ń ra oúnjẹ dáadáa. Àmọ́ ní òpópónà bíru ní títì, mi kì n rounjẹ ń títì o.

Hmm, èrò mí fún isẹ́ ní ọjọ́ iwájú ni pé kí n tí ga sókè ní isẹ́ mi, kí n tí máa gba owó ńlá, kí n dẹ̀ wà ní environment tí ó wà conducive, healthy environment ni èrò mí fún isẹ́ ní ọjọ́ iwájú o, kí n tí di professional nọ́ọ̀sì. Torí ó wù mí kí n padà lọ sí ilé ìwé, kí n lọ ka Nursing and Nursing Science. Kí Ọlọ́run kí ó rán mi lọ́wọ́. Èrò mí fún ọjọ́ iwájú nìyẹn o, kí n tí di nọ́ọ̀sì, kí n máa ṣiṣẹ́ ní hosípità. Èrò mí nìyẹn.

Èmi o actually fẹ́ràn pízzà bẹ́yẹn. Mo, mo prefer shawarma sí pízzà. Àwọn èyàn ṣa mọ́ ní písà dùn pé bóyá eléyi tí èmi jẹ ni kò dá torí èmi o fẹ́ràn pízzà rárá. Ìgbà kan ni mo dẹ̀ ti try e mi dẹ̀, mi fẹ́ràn rẹ̀ ráráá. Bóyá màá tún try e ṣa lẹ́ẹ̀kan si kí n tó dájọ́ pé kò dá rárá pé pízzà òún ṣe fún mi.

Hhen, ààlà kankan ni mo máa ń rántí, kàn ṣe gbogbo ẹ ni mo máa ń rántí. Ni ìgbà tó pọ̀ jú mi rántí, ìgbà kankan ni mo máa ń rántí ààlà mi. Èmi kì í sábà rántí dada bẹ́ẹ̀ yẹn. But òwù, owu mi kì n máa rántí, kì n lè máa kọ̀ sílẹ̀, bóyá kì n máa kọ̀ sílẹ̀, àwọn eléyi tó ní ìtumọ̀ kí n máa kọ wọ́n sílẹ̀

A! Mọ máa n tọrọ ààyè lọ́wọ́ ọ̀gá mi ní tí wọ́n bá wà lọ́dọ̀ mí ní o. Àmọ́ tí wọ́n ò bá sí lọ́dọ̀ mi, mo ma n dáhùn fóònù mi kọ̀nfọ́tébìl. Àmọ́ tí ọ̀gá mi bá wà ní ọ́fíìsì pẹ̀lú mi, mọ máa tọrọ ààyè, pé kọ̀ jọ mọ fẹ́ sáré dáhùn fóònù, mọ lè wá sọ fún ẹni yẹn pé kó pè mi padà, mọ wà ní ibi iṣẹ́. Tó bá dẹ̀ jẹ́ nǹkan tó, tó ṣe pàtàkì, mọ lè lọ síta kí n bá ẹni yẹn sọ̀rọ̀ dáadáa lórí nǹkan yẹn. Àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí ò n ṣe pàtàkì, màá ní kó pè mi padà tàbí kí èmi pè wọ́n padà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n lọ kí olólùfẹ́ mi. Ó ti bi mí pé ìgbà wo ni mò ń bọ̀. Mò dè sọ fún un pé ọjọ́ ẹtì ni màá wá. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti rìn kẹ́yìn. So o mo nlọ ní ọjọ́ ẹtì kí n lọ kí i. Màá wá padà wá lọ́jọ́ ajé. Màá padà sí ibi iṣẹ́ lọ́jọ́ ajé. Bẹ́ẹ̀ ni.

Mo máa ń gé kó lọlẹ̀ dáadáa kí ìdọ̀tí má bà á rí bi dúró sí ní inú rẹ̀. Mo máa ń gé pẹ̀lú nail cutter tàbí kí n lọ sí ọ̀dọ̀ àwọn pedicure, kán gé, kán fáìlì, kán wá tọ̀ ọ́ pẹ̀lú paint bí mo ṣe má tójú èékánná mi nìyẹn. Mo máa ń yọ ìdọ̀tí tó bá sá sí inú ẹ̀ ní ọ̀rẹ̀kóòrẹ̀.

À ráárá o, ṣé èmi ráyè ìyẹn ṣá? Èmi ò ráyè o. Èmi ò ráyè láti má ṣe àwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀, tàbí tí n bá fẹ́ kọ́ nǹkan tó n ṣe ṣá, bóyá mo fẹ́ kọ́ nǹkan lọ́wọ́ wọn, bóyá wọ́n ní nǹkan tó n ṣe tó dá yàtọ̀, tó dẹ̀ dára, mo máa bi wọ́n nìkan ṣe pé kí wọn má ṣe ìwádìí láìṣe ọlọ́pàá tàbí detective ló kàn mí. Èmi òún ṣe ìwádìí ẹnìkankan. Àyàfi tí n bá fẹ́ kọ́ nǹkan lọ́wọ́ wọn, máa dẹ̀ lọ bá wọn directly ni pé, à mo like nǹkan tó n ṣe yí o, báwo lo ṣe n ṣe? Èmi ò ṣe ìwádìí behind the scene.

Èmi ò kí ń lo WiFi o. Ó wù mí kí n ní WiFi àmọ́ owó rẹ̀ pọ̀. Mi ò dẹ̀ lówó ní àsìkò yìí. Mo ní ǹkan tí mo fẹ́ fi owó ṣe. Data mi ni mò ń lò. Networkí fóònù mi ni mò ń lò. Mi ò ní WiFi lọ́wọ́lọ́wọ́ àmọ́ mà á sì rà á ní ọjọ́ iwájú. Tí mo bá ti lówó, mo máa ra WiFi.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Mi ò ní oúnjẹ pàtó tí mo máa ń jẹ ní òwúrọ̀. Oúnjẹ tó bá wà n lẹ́ẹ̀ náà ni mo máa jẹ. Bo ya rice, ìrẹsì, ẹ̀wà, potato. Mo láìkin máa jẹ potato pẹ̀lú ẹ̀wà. Oúnjẹ tó bá ti wà lẹ́ẹ̀ náà ni mo máa ń jẹ. Bo ya bread àti tíì, bread àti ẹyin. Ǹkan tó bá wà n lẹ́ẹ̀ náà ni mo máa ń jẹ. Ko ṣe pé mo lo oúnjẹ pàtó kan tí mo máa ń jẹ ní òwúrọ̀. Tí ilẹ̀ bá ti mọ́ báyìí, oúnjẹ yìí ni mo máa ń jẹ. Rárá, mi ní ìyẹn. Oúnjẹ tó bá ti wà n lẹ́ẹ̀ ni mo máa ń jẹ.

Rárá mi ò tíì ní ọkọ ṣùgbọ́n mo ní olólùfẹ́, ìyẹn boyfriend. Ó dẹ̀ wù mí kí n fẹ́ ẹ ní ọjọ́ iwájú, kí ó jẹ́ bàbá àwọn ọmọ mi torí èèyàn dáadáa ni. Ó máa ń tọ́jú mi, ó dẹ̀ ṣe dáadáa sí mi, ó dẹ̀ nífẹ̀ẹ́ mi, ó dẹ̀ máa ń fún mi ní nǹkan tí mo bá fẹ́ tí ó bá ní, ó máa ń fún mi, ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ gan. Bírú nínú kitchen kí ń máa dáná, kó wá ràn mí lọ́wọ́, ó máa bá mi fọṣọ mi nígbà kankan náà. Èèyàn dáadáa ni. Mo mọ̀ pé ó má-- ó dẹ̀ máa jẹ́ bàbá dáadáa ní ọjọ́ iwájú.

Ṣé o má ń fi ìdáàbòbò òrùn sára? Iyẹn sunscreen. Rárá o, tí bá ti lo cream ara mi ó ti tàn tàbí oil ọmọdé. Nǹkan tí mo máa ń lò nìyẹn, mi ò ń lo ìdáàbòbò òrùn. Mi ì ní, mi rà, mi rò pé mo nílò ẹ̀, só mi rà.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn e-mail mi? O ti ní folder ti ẹ, gbogbo nǹkan ló ní folder ti ẹ. O ní sent, o ní primary, o ní social, o ní inbox tó ṣẹ̀ wọlé, gbogbo rẹ̀ ló ní folder ti wọn. Bó ṣe arrange wá, bó ṣe arrange ẹ wá látọ̀dọ̀ wọn ni mo ṣe fí lẹ̀. Mii ṣe ìṣètò mi, mi n ṣe ètò nǹkan mi, bó ṣe ṣé wá látọ̀dọ̀ wọn ni mo ṣe fí lẹ̀

Ṣé mo máa ń pàdé àfojúsùn títà mi? Ée, mo máa ní mo máa ń pàdé ẹ̀ torí mo máa ń ṣiṣẹ́ sí i pé mo gbọ́dọ̀ pàdé àfojúsùn yìí tí mo ti ṣètò sílẹ̀ fúnra mi torí nǹkan tó dáa ní tí èèyàn bá máa ń ṣètò nǹkan, ṣètò àfojúsùn tó dé ń pàdé rẹ̀ tó ń ṣiṣẹ́ sí i. Ṣé o yé yin bẹ́è yen?

Rárá o, mi ò ní irungbọ̀n, obìnrin ni mí. Àmọ́ ó ní àwọn obìnrin kankan tó má ń ní irungbọ̀n sàá, àmọ́ èmi ò ní irungbọ̀n. Mo dẹ̀ fọ́pẹ́ fọlọ̀run, torí kò má ń really yẹ wọ́n, kò má ń yẹ obìnrin tó bá ní irungbọ̀n, mi i fi wọ́n ṣe yẹ̀yẹ oo, mi fi wọ́n ṣe yẹ̀yẹ. Àmọ́ o má ń rí bákan, mo dẹ̀ dúpẹ́ f'ọlọ̀run pé èmi ò ní, èmi ò ní irungbọ̀n gẹ́gẹ́ bí obìnrin.

Ìgbà mélòó ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi? Ìgbà kọ̀ọ̀kan náà ni ìgbà tí mẹséèjì bá wọlé. Ìgbà tí mẹséèjì bá wọlé ni mo máa lọ ń wò, tàbí ìgbà tí mo bá fẹ́ lọ yẹ ǹkan tí mo sẹ́ẹ̀ndì wọ̀ tàbí ǹkan tí mo séèfù wo. Ìgbà yẹn ni mo máa lọ ń yẹ ímeèlì mi wò. Kò ń ṣe pé mo máa ń lò bíi nọmà app, bíi nọ́mà WhatsApp tí mo máa ń yẹ̀ wò lójoojúmọ́. Kò ń ṣe bẹ́ẹ̀ yẹn.

Báwo ni mo má ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo má n ṣe wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ àkànṣe náà ni pé mo kàn ṣe wọ́n. Kò ṣe pé ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pàtàkì bẹ́ẹ̀ yẹn. Bí mo ṣe má n ṣe wọ́n náà nìyẹn mo kàn má n ṣe wọ́n. Bí a ti n bá sin mi, tí n bá wà relaxed ni mo má n ṣe wọ́n.

À, ó máà, ó má di bí ọdún tó kọjá yi, ọdún tó kọjá yi ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Ǹkan ta ṣe ní ọdún tó kọjá yi. Ìgbà yẹn ni mo ti kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn, ọdún tó kọjá.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Yàrá ibùsùn mi ló máa jẹ́. Yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù torí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo fẹ́ràn kí n máa sùn, mo fẹ́ràn kí n máa sinmi, kí n kan dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì mi. Mo fẹ́ràn rẹ̀ gan. Bóyá mo ń wo fíìmù, bóyá mo ń tẹ fóònù, bóyá mo wà ní orí íńtánẹ́ẹ̀tì, orí bẹ́ẹ̀dì mi náà ni mo ti máa ń ṣe. Mo máa ń rìn o, mo máa ń ṣe ẹ́sasàìsì, àmọ́ mo fẹ́ràn kí n máa dùbúlẹ̀ gan, kí n kan dùbúlẹ̀, bóyá mo ń sùn, bóyá mo ń sinmi. So yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Ṣé o fẹ́ràn rin òkè? Ìyẹn mountain. A, rárá o. Ó tètè máa ń rẹ mí. Mi ò fẹ́ràn kí ń máa rin òkè. A, ó tètè máa ń rẹ mí. Ó máa ń mú ẹsẹ̀ dùn mi tàbí àgó mi. Ó máa ń mú eyín dùn mi gan. Mi ò fẹ́ràn kí n rin òkè o. Àwọn fẹ́ yẹ kí Ọlọ́run gbé mi ga. Kí Ọlọ́run gbé mi sókè. Ìyẹn ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, ilé wa ní nọ́mbà orílẹ̀, ilé mi ní ìlú wa àti ilé mi ní ibí, torí ibi tí mo wà yìí kò n ṣe ibi tí mo ti wá, mo kàn wá ṣiṣẹ́ n bi ni. Ilé wa dẹ̀ ní nọ́mbà oríle náà.

Ko n ṣe pé mo mọ̀ wọ́n dáadáa náà, kó n ṣe pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa bẹ́yẹn náà. A kò máa ń kíra ni. Bí à tí mo bá rí wọn tí mò ń kọjá, mo máa kí wọn. Mo wa-- mo máa bi wọ́n pé báwo ni ilé, báwo ni iṣẹ́, báwo ni gbogbo ǹkan. Ó ṣe pé mo mọ̀ wọ́n bẹ́yẹn. Àwọn díẹ̀ náà ni mo mọ̀ díẹ̀ náà. Àwọn díẹ̀ ni mo mọ̀ dáadáa. Bírú ú, sista mi kan, ọ̀rẹ́ mi ni, but sista ni mo máa ń pè wọ́n. A jọ máa ń lọ sí ilé ìjọsìn kan. A dẹ̀ jọ ń gbé ní àdúgbò kan. Àwọn náà ni mo lè ní mo mọ̀ dáadáa. Mi ò really, mi ò lè sọ pé mo mọ̀ gbogbo wọn dáadáa bẹ́yẹn. And a kì í mọ̀ èèyàn tán gan. Àti wípé a mọ̀ èèyàn tán, kò sí bó ṣe lè mọ̀ èèyàn tó máa ní o mọ̀ wọ́n dáadáa tán. Àwọn èèyàn máa ń yípadà ǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó, ó dan, kò sí, ẹ, kò scatter. Mo to gbogbo nǹkan sójú kan. Gbogbo nǹkan wà ní tónítóní lórí tábìlì iṣẹ́ mi. Àwọn ìwé wà lórí rẹ̀, bírò wà lórí rẹ̀, remote television wà lórí rẹ̀. Àmọ́ mo tò wọ́n dáadáa sí ojú kan kan kí orí tábìlì mi bá le dán korí tónítóní.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi? Ehn, ìbáṣepọ̀ pẹ̀lú olórí ìṣe mi ò ń lọ dáadáa. Olórí ìṣe mi jẹ́ èèyàn dáadáa. Wọ́n ní ọkàn rere sí gbogbo èèyàn. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó lawọ́. Wọ́n máa ń fún wa ní ǹkan. Wọ́n dẹ̀ máa ń tọ̀ wa sọ́nà tó dáa. Wọ́n máa ń kọ́ wa ní ǹkan. Olórí ìṣe mi jẹ́ èèyàn gidi. Mo dẹ̀ fẹ́ràn wọn gan. Mo rí wọn gẹ́gẹ́ bí ìyá mi gan, torí wọ́n jẹ́ èèyàn dáadáa sí mi. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi dáa gan. Ìyẹn ló dẹ̀ dà ju. Ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ dédé. Ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ dáadáa.

Ìgbà tí aṣọ tó pọ̀ bá ti dọ̀tí ni mo máa ń fọ aṣọ. Èmi ò kí ń fọ aṣọ ní ojoojúmọ́ tàbí ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ìgbà tí aṣọ tó pọ̀ bá ti dọ̀tí ni mo máa ń fọ aṣọ. Torí ìgbà yẹn ó ti, ó ti pọ̀ gan-an. Ó dẹ̀ ti jọ wípé mio laaṣọ mọ́. Òun ni mo ṣe máa ń fọ aṣọ tó bá ti pọ̀ torí aṣọ máa ń ro mí lójú gan-an. Aṣọ máa ń ro mí lójú gan-an láti fọ. So ìgbà tó bá ti pọ̀, mo máa ń fẹ́ràn kí ń máa fọ aṣọ.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fún gbogbo ǹkan. Ọwọ́ òsì mi o, o sharp bí i ọwọ́ ọ̀tún mi. Ọwọ́ ọ̀tún mi ni mo fi máa ń ko nkan, ọwọ́ ọ̀tún mi ni mo fi má a ń mú nkan, ọwọ́ ọ̀tún mi ni mo fi má a ń jẹun, ọwọ́ ọ̀tún mi ni mo fi má a ń ṣe almost gbogbo nkan.

Báwo ni mo ṣe má ń ṣe àkópò fún ìrìn àjò? Mo máa kọ́kọ́ to aṣọ mi. Mo máa, mo máa kó gbogbo àwọn tọílẹ́trìes mí, bí i cream, perfume, eh, àwọn nǹkan makeup Màá ṣẹ̀ wá to àwọn bàtà mi. Tóbá jẹ́ pé mò ń lọ láti ilé sí ibi iṣẹ́ mi, ìyẹn wà ní ìlú mìíràn, mo máa to àwọn oúnjẹ. Ìyá mi ló má a ń bá mi to àwọn ẹrù oúnjẹ mi, torí èmi mi ò mọ́ tó. Àwọn ló máa ń to dáadáa tó máa wọ inú àpò kan. Mi ò mọ bó ṣe má ń ṣe, àwọn, àwọn nìkan ló lè tó ó tí gbogbo ẹ máa wà nínú àpò kan.

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Password ni mo máa ń lò. Mo ma ń lo password mo dẹ̀ ma ń lo two step verification. Iyẹn, wà á nílò láti lò bóyá Google Authenticator. Tó bá ti fi password díẹ̀ sí bóyá ápp kan, wà á nílò láti gba àwọn nọ́mbà mi ní Google Authenticator yẹn. Iyẹn ni two step verification. Wọ́n máa nílò nǹkan méjì kan tó lè wọ ápp mi. Ìǹkan tí mo fi máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì mi ni.

Ibo ọ̀tọ̀tọ̀ ni mo ti máa ń ra ǹkan, ibo ọ̀tọ̀tọ̀, oníkánúkú fún ǹkan ọ̀tọ̀tọ̀, ibi tí mo ti máa ń ra oúnjẹ ò yàtọ̀ sí ibi tí mo ti máa ń ra bírò, charger phone. Àmọ́ àdúgbò kan náà sì ni o, àmọ́ ó ní àwọn kan tó wà ní ọ̀nà jíjìn, ìyẹn owó wọn pọ́kú, àwọn tó wà ní etílé yẹn owó wọn pọ̀. So aye ọ̀tọ̀tọ̀ ni mo ti máa ń ra ǹkan ọ̀tọ̀tọ̀, ǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àmọ́ mo máa ń lọ sí ọjà tí mo bá fẹ́ dáná, tí mo bá fẹ́ dáná ńlá, boyà mo fẹ́ se ọbẹ̀ kì í ṣe stew fún fried ìrẹsì, mo máa ń lọ sí ọjà.

À, mo fẹ́ràn jíjọ gan o. Paapaa jùlọ tí mo bá wà ní ilé ìjọsìn. À, mo máa ń jó fọ́lọ̀un gan o. E! Mo fẹ́ràn kí n máa jó gan an, kí n máa kọrin. Mo fẹ́ràn jíjọ gan gan an ni. Ó máa ń mú nu mí dùn, ó dè máa ń mú ara mi dáyáyá. Bẹ́ẹ̀ ni, ó máa ń mú ara mi fẹ́rẹ́, ó máa ń mú ara mi mókùn.

Èmi ń jẹ ẹran o. Mo ń jẹ ẹran dáadáa, mo fẹ́ràn ẹran gan. Èmi ò kí ń ṣe vegan tàbí vegetarian. Èmi ń jẹ ẹran, mo ń jẹ chicken, mo ń jẹ màálù, mo ń jẹ, mo ń jẹ ewúrẹ́. Èmi ń jẹ ẹran o, torí ẹran dára lára gan, o máa ń fún yàn ní protein. Ẹran dè ẹ́ ní health benefit tiẹ, o máa ń fún yàn ní okun. Ẹran dára, ẹ̀fọ́ náà dára o, àmọ́ balance ló ṣe kókó. Ka jẹ ẹran, ka jẹ ẹ̀fọ́.

Samsung phone ni mo ń lò. Mo ń lo Samsung phone méjì, Samsung Galaxy A30 àti Samsung Galaxy A16 ni mò ń lò. Méjèèjì ni mo dẹ̀ ń lò papọ̀. Samsung Galaxy A30 mi ni mo fi ṣe recording yìí lọ́wọ́lọ́wọ́. Samsung phone ni mò ń lò. Mo fẹ́ran Samsung phone gan-an nítorí wípé wọ́n wà very handy, owó wọn kò dẹ́ pọ̀ jù, owó wọn ó wà àfọ̀débù, ànd àwọn features tó wà lórí ẹ̀ tó dára wọ́n pọ̀ gan-an. Kò wà limited to camera alone. Ǹkan tó le fi ṣe ó pọ̀ gan-an.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni, màá ṣe iṣẹ́ ní ibi iṣẹ́, màá ṣe ọ̀rọ̀ ìgbésí ayé. Tí mo bá ti délé, mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín wọn nìyẹn. Mi ò kí ń ṣe iṣẹ́ ní ilé. Mo máa ń fi ààyè iṣẹ́ sílẹ̀ sí ibi iṣẹ́. Tí mo bá ti dé ilé, mo máa ń sinmi ni tàbí kí n gbádùn ara mi, tàbí kí n bá àwọn ará ilé mi ṣeré, kí n bá wọn sọ̀rọ̀. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín méjèèjì nìyẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán, mo fẹ́ràn kí ma ya àwòrán gan an. Nítorí wípé àwòrán ó jẹ́ ǹkan tí o lè padà sí kí o lè fi rántí ǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. Iyẹn ni àwọn olóyìnbo m pè ní memories. Àwòrán ó máa ń keep memories.

Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ni ká máa sọ̀rọ̀ nípa ilé ayé, ká máa sọ̀rọ̀ nípa isẹ́, ká máa sọ̀rọ̀ nípa ara wa tàbí ká ṣe eré ìdárayá bíi scrabble tàbí ludo tàbí ká kàn máa gbọ́ orin, ká máa jó ká dẹ̀ máa sọ̀rọ̀ láàárín ara wa.

Ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Ìyẹn tí òtútù bá ń mú, àmọ́ tí oru bá ń mú, mi ò kí ń lo aṣọ ìbora fi bo ara mi nígbà tí mo bá ń sùn. Nítorí wípé mi ò láìkì oru, mi ò fẹ́ràn oru rárá, mo sì fẹ́ràn òtútù ju oru lọ, nítorí wípé o le fi aṣọ bora nínú òtútù. Òtútù òdè ni mú ẹ mọ́, gbogbo rẹ máa dọ́gba. Àmọ́ tí oru bá ń mú tí o ò dẹ̀ ní fáànù tàbí AC kò dáa rárá, ìyẹn o dáa rárá.

Èmi ò kí ń sábà gbọ́ podcast óò. Àyàfi tí ẹni kan bá post rẹ̀ sórí status rẹ̀ lórí WhatsApp, èmi ò kí ń gbọ́ podcast. Mi kì í dání kan lọ máa play podcast lórí fóònù mi. Mi ò kí ń, mi ò kí ń ṣe iyẹn. Orin lè mi máa ń gbọ́ tàbí kí n wo fíìmù.

Ìgbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìyẹn máa jẹ́ òní, òní ni mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Ṣèbí ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tó máa ń kó àwọn èèyàn, àwọn èèyàn tó pọ̀ bóyá bíi èrò mẹ́rin. Mo gun ọkọ̀ Márúwá léni ní àárọ̀ yìí kí n tó wá sí ibi iṣẹ́, wọn ni mo gùn wá sí ibi iṣẹ́.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Màá kọ́kọ́ rí i wí pé mo mọ nǹkan tó ń fa ìṣòro yẹn. Mo má ṣe máa wá wá àtúnṣe tàbí bí mo ṣe máa yanjú rẹ̀. Àmọ́, màá kọ́kọ́ ríi wípé mo mọ nǹkan tó ń fàá kí n tó wá mọ bí mo ṣe máa yanjú rẹ̀ tàbí kí n bèrè ìrànwọ́ lọ́wọ́ alábàṣiṣẹ́pọ̀ mi ní ibi iṣẹ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní ibi iṣẹ́ mi. Ní ilé mo ti lo ìkan ní ilé ìjọsìn rí. Gbogbo wọn ló dẹ̀ dán. Wọ́n máa ń tọ́jú rẹ̀ dáadáa. Wọ́n máa ń rí pé wọ́n fọ̀, wọ́n dẹ̀ sanitize rẹ̀.

Mi ò kí ń sábà bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, àyàfi tí ń bá rí nǹkan tó bí mi nínú, bi írú kí èèyàn ya ìsó nínú ọkọ̀ tàbí kí ẹni tó wà lẹ́gbẹ́ mi kó má jẹ kí ń jókòó dáadáa kó máa ni mí lára nínú ọkọ̀, ìgbà yẹn ni mo máa ń bínú nínú ọkọ̀, mi kii mi kìi ń sábà bínú nínú ọkọ̀.

Èso wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn èso guava, mo fẹ́ràn èso pọ̀pọ́, mo fẹ́ràn mango, mo fẹ́ràn pineapple. Èmi ò ní èso kan pàtó tí mo fẹ́ràn jù àmọ́, group èso tí mo fẹ́ràn jù ni tropical fruits bí irú pineapple, guava, mango àwọn yẹn ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo èso.

Ṣé mo máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sára. Ìpara àti òróró ọmọdé ni mo máa ń fi ń para kí ara mi kó má ba funfun, kó má wà á ṣì. İyẹn ni àwọn òyìnbó ń pè ní á ṣì. Kí ara mi kó má ba wà á ṣì. Nítorí ìgbà harmattan ni a wà níìsín, ìgbà oyẹ́ la wà níìsín. So ó nílò kí àwa èèyàn dúdú kí á para dáadáa kí ara wa kó má ba funfun.

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Mi ò kí ń kà, àmọ́ tí mọ bá ń dáná, tí mọ bá ń se oúnjẹ, mọ má ń fọ ọwọ́ mi, tàbí tí mọ bá ṣẹ̀ lọ ilé ìgbọ̀nsẹ̀, yàrá ìgbọ̀nsẹ̀, mo má ń fọ ọwọ́ mi, tàbí tí mo bá nu nǹkan ìdọ̀tí, mọ máa ń fọ ọwọ́ mi, àmọ́ mi ò kí ń kà lójojúmọ́. Iye ìgbà tí mo máa ń fọ ọwọ́, mi ò kí ń kà á.

Èmi ò kín sábà se ìdárayá o, àmọ́ mo máa ń sáré ìgbà kọ̀ọ̀kan. Bóyá mo sáré lọ ra nǹkan, tàbí mo rí ọ̀rẹ́ mi tí mi ò tí rí tipẹ́, mo máa ń sáré lọ bá wọn pé "aa ọ̀rẹ́ mi". Ìgbà tí mo máa ń sáré nìyẹn, mi ò kín sábà se eré ìdárayá, àmọ́ ó wù mí kí n mọ bó ṣe ń gbá basketball.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ re má ń gbà? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ láti ilé tí mò ń gbé níbí kò ju ìṣẹ́jú márùn ún lọ. Ìṣẹ́jú márùn ún ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ má ń gbà. Ìṣẹ́jú márùn ún péré.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni kí n dáná, kí n pe ẹbí àti ọ̀rẹ́ kó n wá bá mi yọ̀. Mo lè ṣe àkàrà òyìnbó tí mo bá ráyè tàbí tí mo bá ní owó. Mo lè ṣe àkàrà òyìnbó kí n lè pín fún àwọn ẹeyan, kí n lè fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Ṣé mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, olùṣètò ẹ̀rọ ni customer care service àbí? Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti mo má a ń béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ wọn gan an ní any slightest inconvenience ni mo fi máa ń pè wọ́n, tí n bá ní nǹkan tí mo fẹ́ yanjú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí áàpù kọ̀ọ̀kan.

Irú etí ìgbọ́ wò ni o máa n lò? Etí ìgbọ́ oní okùn ni mo máa ń lò, ìyẹn earpiece, earpiece olókùn ni mo máa ń lò tí mo fi máa ń gbọ́ orin tàbí wo fíìmù.

Ibo ni ẹ̀ ń fẹ́ lọ sí ìsinmi? Iyẹn ni ibo ni mo fẹ́ lọ fún ìsinmi. Níbo ni mo máa ń lọ ò o. Mi ò kí ń sábà jáde bẹ́yẹn náà. Àmọ́ tí mo ma, tí mo bá máa jáde, ó máa jẹ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tàbí ọ̀dọ̀ olólùfẹ́ mi ni mo ti lọ máa ń sinmi.

Ṣé o máa ń fì tùràrí? Rárá, mi ò kí ń fì tùràrí, nítorí ẹ̀sìn mi kò bá tùràrí lọ. Ẹ̀sìn mi ò kín ṣe ẹ̀sìn onítùràrí. Mi ò kí ń fì tùràrí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Aago mélòó ni mo máa n lọ sùn ní alé? Bí aago mẹ́sàn tàbí aago mẹ́wàá, àmọ́ tí ó bá yá mi ní alé tí mo bá tètè sùn, bí aago mẹ́jọ sí aago méje àbọ̀ ni mo máa ń sùn ní alé.

Ṣé o máa ń jẹ oúnjẹ kù? Bẹ́ẹ̀ni, tí mbá ti bu oúnjẹ tó pọ̀jù tí mi ò lè jẹ tán, mo máa dé e pa tàbí kí n gbé e sínú freezer kó má baà bàjẹ́ tàbí kí n dàá padà sínú póòtù kí n lè gbégbóná kó má baà bàjẹ́.

Ṣé mo mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Ó ti ẹ̀wù mí gan kín tún lọ kọ́ ọ́ sí kí n lè di professional ayàwòrán. Èmi ni mo ya àwòrán fún ṣíṣe kan tí a ṣe ní ibi iṣẹ́ mi. Àwọn àwòrán yẹn wọ́n dẹ̀ gba àpọ́nlé láti ọ̀dọ̀ àwọn alábáṣiṣẹ́ mi.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn kí n máa bu àwọn ènìyàn ní owó. Ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní owó nítorí wípé wọ́n lè fi owó yen ra nǹkan tan bá fẹ́, ǹkan kíǹkan tó bá wà ní ọkàn wọn tí ó sì ní ọkàn tèmi, wọ́n lè fi owó fi rà á.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera bíi ẹ̀fọ́, èso, ẹyin, ẹran, ẹja ni mo máa ń jẹ fún ìlera pípé ara mi.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa mú àwọn omi ọsàn, àwọn ǹkan mímu tó jẹ́ wípé omi ọsàn lọ́ fi ṣe bíi ru Fanta tàbí Nutri Milk ọlọ́sàn.

Ṣé mo máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò, mo máa ń dé láti ibi iṣẹ́ ní àkókò, mo máa ń dé láti ilé ìjọsìn ní àkókò. Mi ò kì í fi ooru wọlé, mi ò kì í fi alẹ́ wọlé nítorí pé mi ò fẹ́ràn ìrìn ooru, mi ò dẹ fẹ́ràn ìrìn alẹ́.

Báwo ni mo ṣe máa nrántí àwọn àdéhùn mi? Èmi ò kí ń sábà gbàgbé àdéhùn nítorí wípé àdéhùn jẹ́ gbèsè. Mi ò dẹ́ kí ń gbàgbé gbèsè tí mo jẹ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Mo máa ń tẹ̀ fóònù, mo máa ń gbọ́ orin, mo máa ń wo fíìmù tàbí kí ma bá àwọn ènìyàn sọ̀rọ̀, bóyá àwọn tó wà ní ẹ̀gbẹ́ mi tàbí àwọn tó wà ní orí íńtánẹ́ẹ̀tì.

Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀? Bí ìgbà kan tàbí ìgbà méjì ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀. Ìpàdé pẹ̀lú àwọn alábàásisẹ́ mi àti ọ̀gá wa.

Báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń juwọ́, mo maá ń fi ọ̀rọ̀ kí wọn bíi "ẹ káàárọ̀", "ẹ káàsán", "ẹ káalẹ́". Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn nìyẹn. Kí n juwọ́ sí wọn tàbí kí n fi ọ̀rọ̀ kí wọn.